Mo máa n rí i dájú wipé ọjà mi dára torí wipé koun ṣe ilé iṣẹ́ mi nìkan, òhun ni ó wà nínú ọjà títa yìí tí ó sì jẹ́ pé àwọn ilé iṣẹ́ yòókù náà, àwọn náà wọ́n ń wá oníbàárà tí ọ́ní kalukú sì ń gbìyànjú láti ṣe àwọn ǹkan tí wọ́n ọjà tan ta, wọ́n sọ wọ́n dọ̀tun kí ó lè máa jẹ́ ohun tí yóò jẹ àtẹ́wọ́gbà sàwọ́n oníbàárà. Nítorí wípé ìtọ́jú oníbàárà òun ni ó yẹ kó jẹ́ olùtó ọjà kọ̀ọ̀kan lógún. Torí pé onibaarà tí ẹ bá tọ́jú, òhun ni yóò tun rántí àti padà wá bá yín. Ọjà tó bá tà tó má tà oja òkúta. A sọ pé àwọn Yorùbá máa ń sọ wípé ẹni tó bá tọ́ja ẹrú, ẹni tó bá gbowọ́ òkúta, ẹni tó bá tọ́ja ẹrúpẹ̀, á gbowọ́ òkúta. Tó sì jẹ́ wípé ọjà ti eẹyan bá tà ni yóò ṣí polongo iṣẹ́ ènìyàn fún àwọn ènìyàn yòókù. Ẹni tí èèyàn bá tọ́ja dáadáa fún, yóò lè pe àwọn èeyàn yòókù wá sí ilé iṣẹ́ èèyàn láti wá báni rajà. Idi leyii tò fi jẹ́ wípé ní ilé iṣẹ́ wa, wọ́n ní ani ntí wọ́n ń pè ní quality control, tó sì jẹ́ wípé wọ́n máa ń mójútó gbogbo ọjà tí ó jáde láti ilé iṣẹ́ wa wípé ọjà tí ó dára òhun ló jáde ní gbogbo ìgbà. Torí wípé tí ntí ò bá dára bá fi lè jáde, eléyìí yóò ba ìbáṣepọ̀ aarin àwọn awa àti àwọn oníbàárà wa jẹ́. Ló fi ja sí wípé ọjà tí a gbọdọ̀ jáde láti ilé iṣẹ́ wa, ò gbọdọ̀ jẹ́ ojúlówó tí ó sì gbọdọ̀ jẹ́ ntí yóò jẹ àtẹ́wọ́gbà sí àwọn oníbàárà wa. Nífọ̀ láti ìgbà dé ìgbà, làwa náà máa ń gbìyànjú láti tún so àwọn ọjà wa dọ̀tun kó tún jẹ́ ntí àwọn oníbàárà wa tí wọ́n á tún jẹ́ ìgbádùn ẹ̀ sì ní ilé iṣẹ́ wa. Ìgbádùn oníbàárà ló jẹ́ ẹlẹ́wà logun.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè gẹ́gẹ́ bí Mùsùlùmí. Mo máa ń lọ sí Jímọ̀ ní ọjọ́, ọjọ́ ẹtì tí ń ṣe ọjọ́ Jímọ̀ tó sì jẹ́ wípé, bí wákàtí kan, òdindí wákàtí kan, òun ni mo máa ń fi ń dúró sí ilé ìjọsìn ní ọjọ́ ẹtì. Láwọn ọjọ́ lásán mìíràn, mo máa ń lọ kí wákàtí márùn-ún mi ní mọ́sálásí, tí mo bá rí tó bá jẹ́ pé ìlú tí mo bá wà, mọ́sálásí wà ní tòsí. Tó sì jẹ́ wípé, mi ò kí ń fi eléyìí, mi ò kí ń fi i ṣeré. Èmi ń jẹ́ ẹni tí ó mú ọ̀rọ̀ ẹ̀sìn tó mú lọ́kùnkúndùn tí mo sì mọ̀ wípé, àra nǹkan tí a wá ṣe láyé, òun ni ìjọsìn fún Ọlọ́run wa. Tí mo sì máa ń lọ sí ilé ìjọsìn láti darapọ̀ mọ́ àwọn èèyàn yoku láti lọ jọ́sìn fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí Mùsùlùmí tó bá di ọjọ́ ẹtì, màá sì wọ aṣọ tó dára, aṣọ tó gúnrégé. Èmi má sì fi ọ̀ṣọ́ ṣára, màá sì gbéra láti lọ sí ilé, ilé ìjọsìn láti bí ọwọ́ aago kan ààbọ̀ tí ó sì jẹ́ wípé ìgbà tí ó bá fi di aago méjì ààbọ̀ sí aago mẹ́ta, màá ti dárí délé padà tí ó sì jẹ́ wípé tí a bá ti kẹ́rùn tán, a tún máa ń rí àwọn ọ̀rẹ́ wà, àwọn alábàáṣiṣẹ́ wa tí a tún jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ àti gbogbo ohun tí ojo ń dùn gbogbo wa lọ́kàn àti gbogbo ohun tí à ń jọ lérò sí pé ó yẹ kí a tún ṣe iṣẹ́ lélórí. Eléyìí ni ó fi ń dára jù torí wípé ilé ìjọsìn kò sì dájọ́ kó wà fún ìjọsìn nìkan lásán. Ó tún jẹ́ ilé tí oníkálukú ta tí ń pàdé, ta tí máa ń sọ àwọn ìṣòro ara wa fúnra wa tí Ọlọ́run sì ń ṣe ojútùú tó ń bá wa wújútò sí gbogbo àwọn nǹkan tí à ń wá.

Ní ọ̀sẹ̀ tó kọjá, ní ọjọ́ Ẹtì ni mo lá àlá burúkú bẹ́yìn, tí ó sì jẹ́ pé àlàyí ó bá mi lẹ́rù díẹ̀ tí mo sáré ṣe àdúrà bí mo ṣe ti jí. Nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní “Àlà kii bọmọ lẹ́rù, kó má lè rọ̀.” Wọ́n á ni bó bá ṣe rí ni kó wí. Ẹ̀n, bó ti ẹ jẹ́ pé kò sí ẹniti máa rọ́ àlàyé fún ní tó sì. Ṣùgbọ́n mo ti ṣe àdúrà lórí rẹ̀ tí mo sì ní ìgbàgbọ́ wípé àbúrúkọ kan yóò ṣẹlẹ̀ sí mi. Ehn, àlàyí ó wá ó jẹ́ ẹni tí, ẹ́, tí kò fẹ́ yé mi tó, tí ó sì jẹ́ pé ó bá mi lẹ́rù gẹ́gẹ́ bí ó ṣe lọ. Ehn, mo ríra mi nínú yàrá tí ó sì jẹ́ wípé mo padà rí àwọn ọ̀pọ̀ èrò ní iwájú ìta nínú ọgbà ilé náà. Wọ́n á ń bi, wọ́n ràwọn èèyàn kọ̀ọ̀kan nìkan nínú yàrá wọn. Mo wá ń bi wọn lérè pé “à, kí ni táa ń ṣe ń bí?” Wọn kò sí ẹni tí ó fún mi léèsì. Mo tún ń gbìyànjú àti tọ pínpín pé "à, kí ni táa ń ṣe ní ibi táa wà yìí?" Kò sí ẹni tó fún mi léèsì. Kó tó dí wípé mo padà rí, ẹ́, arákùnrin kan. Ó dúdú, ó ga, ó sì, ó sì dúró rẹ̀, ó bá mi lẹ́rù tí ó sì sọ fún mi pé “à, èmi ló kan. Èmi ló kan láti ṣe kíni.” Àyà mí kó já, àyà mí lọ gààrà. Mo ṣe mú un dìde nìyẹn tí ó fẹ́ máa mú mi lọ. Ìgbà tí a dé ojú ọ̀nà, Bí á ṣe dé ojú ọ̀nà, tí a fẹ́ kọjá ní ojú, ojú, ẹ́, bá ti fẹ́ kọjá lójú ìlẹ̀kùn, níbi iwájú ìlẹ̀kùn bí ìkan lára àwọn èèyàn wọn, lára àwọn tí ó wà nínú yàrá wọn. Mo ṣe jà mi gbani yẹn lọ́wọ́ bàbá wọn. Ah! Ó bá di wàhálà láàrin àwọn méjèèjì. Ibi tí wọ́n tí ń fa wàhálà yìí, èmi sá wò yẹ Mo ń wò pé kí ni tó ń ṣẹlẹ̀ torí mo ò gbọ́ táwọn èèyàn ń pariwo níta. Mo sì ń gbọ́ tí àwọn aránú ilé náà tí gbogbo ẹ̀ṣà láàlá ri wò. Oyé ló wá mú mi bẹ̀rù. Ó jẹ́ wípé ibi tí wọ́n ṣà ti ń bá ara wọn jà, ibi tí ó ti di wípé èmi náà fẹ́ dá síjà wọn báyìí. Mo ṣe di pé mo tají nìyẹn látojú orun Tó sì jẹ́ wípé àlàyé ó bá mi lẹ́rù gẹ́gẹ́ bí mo ṣe ṣẹlẹ̀. Mo ṣe ṣẹlẹ̀ ló ṣe bá mi lẹ́rù. Ẹ̀h, kí Olúwa ó gbà wá lọ́wọ́ àlàká.

Bẹ́ẹ̀ni, mo ní àpò kékeré kan tí à ń pè ní folder tí mo máa ń fi àwọn fáìlì mi sí, tí ó sì jẹ́ wípé mo máa ń ṣe àwọn fáìlì mi lọ́jọ́ sínú àpò yìí. Àgàgà àwọn fáìlì tí ó bá jọ mọ́ fáìlì ibi iṣẹ́ tí mo mọ̀ wípé ìgbàkúgbà yẹn ni mo lè lò ó, tí ó sì jẹ́ wípé àpò yìí ko n ṣopo eyọkàn péré mo ní. Mo ní fáìlì ti ibi iṣẹ́, mo ní fáìlì ti ẹni tí ó jẹ́ mọ́ ọ̀rọ̀ ayé yòókù. Ẹ̀h, fáìlì ti ibi iṣẹ́ yìí mo máa ń gbìyànjú láti fi sí ibi tí màá tètè lè rí, torí pé mò mọ̀ pé kò sì ìgbàkúgbà mi ò lè nílò láti wá mú, tí ó sì jẹ́ wípé tí mo bá tún di sé ǹ kankan lẹ́nu iṣẹ́, ẹ̀h, ìwé tó bá tún ti jáde láti ibẹ̀, màá tún fi sínú fáìlì inú àpò pélébé yìí, tí màá tún fi sínú àpò ìwé yìí, tí ó sì jẹ́ wípé ibẹ́ ni mò ń ṣí àwọn fáìlì mi lọ́jọ́ sí. Ẹ̀h, èyí ló fi jẹ wípé n kò fẹ́ sí ònírúfẹ́ fáìlì tí wọ́n o bí mi léèrè kí n mu wá lé lu iṣẹ́, tó jẹ́ pé mo ṣiṣẹ́ lé lórí tí mi ò ní lè mú jáde torí mo máa ń ní àwọn ẹ̀dà àwọn iṣẹ́ tí mo máa ń ṣe lọ́wọ́, tí ó sì jẹ́ pé inú fáìlì yìí ni mo máa ń sábà fi sín. Ẹ̀h, mo máa ń gbìyànjú àti fi fáìlì yìí pamọ́ kó má wà lára owó tó àwọn tí wọ́n lè fi ṣeré, ẹ̀h, torí pé mo mọ̀ pé ara àwọn nǹkan tí ó jẹ́ pé ó máa jẹ́ ẹrí máa jẹ́ mi níṣo tí ó bá di wípé ọ̀rọ̀ bá di n tí a nílò àwọn ẹrí lọ́jọ́ ọ̀la, òun ni. Ẹ̀h, mo mọ ìwúlò à ń fi nǹkan pamọ́, ẹ̀h, àgàgà tó jẹ́ fáìlì ibi iṣẹ́ àti fáìlì tó tún jọ mọ́ ọ̀rọ̀ ayé ẹni torí pé ẹni tí ò ní nǹkan tó lè fi àwọn fáìlì pamọ́, tí ò lè fi àwọn ẹrí pamọ́ tí irúfẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀, tó ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó nílò fáìlì yìí, kò sí ohun tó fẹ́ wá dé bá. Eleyii lo máa ń jẹ́ ki n fa wọn kí nìí pamọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, tí ẹ̀dà ọkọ̀ mi sì jẹ́ Toyota Camry. Mo nífẹ̀ẹ́ sí ọkọ̀ yìí tí ó sì jẹ́ pé òun ni mo máa ń wà lọ sí ibi iṣẹ́ ní, ojòjuma. Tí ó bá sì tún di àwọn ìgbà tí mo bá fẹ́ rìnrìn àjò kúrò ní agbègbè tí mo bá wà lọ sí ìlú mìíràn, n mà gbé ọkọ̀ yìí náà, n mà n gbé tí màá fi rìnrìn àjò yìí. Tí ó sì jẹ́ wípé ọkọ̀ yìí, ó ti wà lọ́wọ́ mi fún bí i ọdún méjì sí àsìkò yìí tí ọkọ̀ náà kò sì nímí lára. Ko kan i je pò, kò sì ṣe ọkọ̀ tó máa ń, tó máa ń yọwọ́ ní bo bá se, kò n ṣe ọkọ̀ tó máa ń yọwọ́, kí ó máa ń tètè yọwọ́. Tí ó sì jẹ́ wípé èmi náà máa ń ṣètọ́jú ọkọ̀ yìí dáadáa. Mo máa ń gbìyànjú àti máa fò lóore kóòrè. Mo sì máa ń gbìyànjú àti gbé lọ sí ọ̀dọ̀ àwọn amójúẹ̀rọ tí wọ́n ń bá mi wo, tí wọ́n sì tún bá mi tún àwọn àtúnṣe tó bá tọ́ àti bó ṣe yẹ. Tí mo bá sì gbọ́ kí, tí mo bá sì gbọ́ pé bo ya ọkọ̀ náà ń fún mi ní àwọn-- ó máa ń fún mi ní, sìgn kankan tàbí ó ń-- mo rí ẹ́, mo rí ǹkan kan tó jọ máa ń pé bo ya ọkọ̀ náà fẹ́ bàjẹ́, màá tètè lọ ṣe-- màá tètè gbé lọ sí ọ̀dọ̀ àwọn amójúẹ̀rọ, màá tètè gbé lọ sọ́dọ̀ àwọn mẹkáníìkì tí wọ́n sì bá mi yẹ ẹ́ wò. Mo maa ìwúlò ọkọ̀ tí ó sì jẹ́ wípé mo mọ̀ pé ọkọ̀ yàtọ̀ sí ìgbádùn, ìrorun ló tún jẹ́ fún mi. Nítorí ẹni tí ò bá ní mọ́tò, kòlèto eni tí ò bá ní ọkọ̀ kò ní lè lo. Ṣọ pé bí òun fẹ́ jáde, ó bá ṣe ròò, yóò se máa, yo se máa ń, ṣètò jáde rẹ̀ sí ìgbà tí yóò rí ọkọ̀ si ni. Tàbí kó máa yá ọkọ̀ lọ́dọ̀ àwọn ará ilé tàbí àwọn alábàágbé rẹ̀. Mi o gará ọkọ̀ tí mo ní, mo ká gẹ́gẹ́ bí ìbùkún tí mo sì gbìyànjú láti máa ṣètọ́jú ọkọ̀ mi.

Tí o bá ti di alẹ́, ohun ni màá ti sì máa ṣe ìpalẹ́ṣẹ, ẹ́ àti bí màá ṣe tètè jí sí ní òwúrọ̀ tí màá sì ibi tí màá bá sì lọ lọ́jọ́ kejì, yóò ṣe atọ́nà àsìkò tí màá bá jí l'òwúrọ̀. Ẹ̀h, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ohun ló jẹ́ wípé mo máa ń gbìyànjú láti fi ago tí màá ṣe, ẹ́ tí màá ṣẹ́tì ago lórí fóònù mi, tí màá sì ṣẹ́tà àláàmù sí ẹ́ 5:20. Tí ó sì jẹ́ wípé àláàmù mi tí ó bá ti dún, òun ni yóò sì gbìyànjú àti dìde láti bẹ̀rẹ̀ iṣẹ́ òwò tí máa ti bẹ̀rẹ̀ ìpalẹ́ṣẹ fún òwúrọ̀. Tí mo bá sì ti jí, màá sì ẹ́, màá sì lọ, màá sì mú irorin rí mi, màá fi irun orí, tí màá sì gbé àgé àlùwalá mi, tí màá sì salu wàlá, tí màá kírun, tí màá ṣàdúrà kó tó di pé màá lọ sí ilé ìwẹ̀, màá sì wọ̀, màá sì wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, ẹ́ ìjo tí mo bá fẹ́ se oúnjẹ lọ, màá ti gbé oúnjẹ mi kaná ẹ́ níbi ọwọ́. Asiko ti mo ba kọkọ ji ni maa ti koko lo gbe ounjẹ le na ti ounjẹ mi osi maa n jina lọ níbi tí mo ba ti n ṣe awọn nkan iyoku. Tí ó sì jẹ́ pé ìgbà tí màá bá sọ pé mo fẹ́ wẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ síí múra oúnjẹ mi ó ti jinná. Ìgbà tí yìí mo bá jẹun tán, màá sì mu kọ́kọ́rọ́ ọkọ̀ mi, màá sì ẹ́, màá sì gbéra kúrò nílé láti máa lọ sí ibi iṣẹ́. Ẹ̀ ilé yìí ni mo máa ń sábà ṣe ní gbogbo ìgbà lọ́jọ́ isẹ́. Ìmọ̀ tí ó bá dọjú àìwà mẹ́ta tí mo bá ti jí, àláàmù mi náà máa ń dún sáà àsìkò kan náà ni. Ìmọ̀ tí mo bá ti jí tí mo ti kírun, tí mo ti ṣe ohun tí mo bá fẹ́ ṣe tán. Ẹ̀ àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe lọ́jọ́ náà tó jọ́jọ́ sí mi, òun ni yóò, yóò ṣe atọ́ka àwọn bí màá ṣe ṣe ìrìnàjò mi lọ́jọ́ náà. Tí ó sì jẹ́ pé kò sí ìkánjú pé mo ń lọ ibi iṣẹ́ láwọn àsìkò wáńrí lọ́jọ́ àbámẹ́ta àti ọjọ́ ọjọ́

Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà, ó dín díẹ̀ tí ó sì jẹ́ wípé gíga mi, òun ni mo rí gẹ́gẹ́ bí ó wà láàrin inú àwọn èèyàn tí ó sì jẹ́ wípé mo wà pé mi ò ṣe èèyàn tó kúrú, mo wà lára àwọn tí ó ga, ṣùgbọ́n mi ò sí lára àwọn tó ga jù, àárín ni mo wà tí mo sì máa ń ṣe eléyìí tó máa ń rán mi létí nígbà tí àwọn èèyàn tó bá bi mí lèré pé, à, kí ni gbóò mọ́ ṣe ga tó tí màá sì ti lè ṣàlàyé fún wọn pé ìwọ̀n tí mo ṣe ga tó le léyìí tó sì jẹ́ wípé ìwọ̀n gíga yìí òun ló máa ń jẹ yàn bóyá mo bá lọ ilé ìwòsàn àbí bóyá mo bá lọ sí ibi iṣẹ́ tí wọ́n nílò láti gba data lórí báwọn bá ṣe ga sí láti fi ṣe nǹkan àbọ̀ wun mìíràn.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni àwọn èrò dáradára tí mo ní fúnra mi àti fún ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́. Fún ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́, mo ní èrò n gbá tí mo sì ní lọ́kan, tí mo sì mọ wípé yóò padà wá sí ìmúṣẹ fún ilé iṣẹ́ náà láti di gbajúgbajà káàkiri gbogbo àgbáyé. Tí ó sì jẹ́ wípé, ẹ́ àwọn, ẹ́ ìgbà àwọn ọjà wa yóò máa ṣe ànfàní ńlá ńlá fún àwọn oníbàárà wa. Tí ó sì jẹ́ wípé, ẹ́ àwọn ọjà, àwọn n tí a bá n ṣe, àwọn tí wọ́n bá ń tà láti ibi iṣẹ́ wa, tí yóò lè dó pẹ̀lú àwọn tó bá jáde láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ wa káàkiri gbogbo àgbáyé. Fún èrò ńgbà àti tèmi fún ọjọ́ iwájú, mo jẹ ẹni tí rí, ó ń jẹ́ akíkanjú, tí ó sì máa ń ní, ẹ́ èrò ke, tó máa ń ní, ẹ́ èrò dáadáa fún ọjọ́ iwájú. Láàtárí èyí, tó fi jẹ́ wípé mo ní lọ́kn láti tún, láti tún ṣẹ dáadáa jù. Mo sì wà báyii lọ kí n wà ní ipò tó ga, kí n wà ní ipò ọ̀gá ní ọjọ́ iwájú. Ó jẹ́ wípé èmi náà kí n wà ní ipò ẹni tó ń dá ilé iṣẹ́ sílẹ̀, tí má sì fi jẹ́ pé gbogbo ìrírí àti ìmọ̀ mi kí èmi náà ki ń lò láti fi gbé iṣẹ́ tèmi náà ga. Tí ó sì jẹ́ wípé èmi náà máa jẹ ẹni tí yóò lè máa ṣe àwọn ọjà tí yóò máa ṣe àwọn ènìyàn láńfàní káàkiri gbogbo àgbáyé. À ilé yìí ni àwọn èrò ńgbà àti èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú tí mò ṣe wù. Ǹjẹ́ mo fẹ́ wà lára àwọn tí wọ́n máa ṣe, tí wọ́n máa ní àwọn ilé iṣẹ́ tó tóbi jù lọ ní ọjọ́ iwájú.

Ìmolẹ̀ òwurọ̀ ni èmi fẹ́ràn jùlọ tí mo sì fẹ́ràn rẹ̀ ju ìmolẹ̀ ìrọ̀lẹ́ lọ. Wọ́n máa sọ ǹkan nílẹ̀ Yorùbá, wọ́n a ní tóju mọ́ bá jẹ́ mọ́ òye ààlà, òye ààlà kedere tí ó jẹ́ wípé gbogbo oníkálukú yóò tún rí ìtànṣán òrùn. Ìtànṣán òrùn bí ó bá ṣe ń jáde sí, òun náà ni yóò máa lapa ire lá níbi ara oníkálukú. Nítorí pé ìtànṣán òrùn ó ní ohun tí a ń pè ní èròjà Vitamin D, tí èròjà Vitamin D yìí tí ó sì máa ń ran ara lọ́wọ́, tí ó máa ń jẹ́ kí àwọ̀ ara kí ó di pépé. Tí ó sì máa ń jẹ́ kí ó máa ń dènà gbogbo àwọn àìsàn tó máa ń bá àwọ̀, tó máa ń bá ajà gẹ́gẹ́ bí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer. Òkan ara wọn, ìdí pàtàkì tí mo fi fẹ́ràn ìmolẹ̀ òwurọ̀ ni, tí ó sì jẹ́ wípé ìmolẹ̀ òwurọ̀ máa ń fún ni ní ó máa ń fún ni ní ìrètí wípé ọjọ́ náà yóò jẹ́ ọjọ́ tó dára tí èèyàn náà yóò sì fi ọkàn sí, tí ó sì ṣiṣẹ́ tán gbogbo ohun tó bá fẹ́ ṣe lọ́jọ́ náà. Èyí ló fi mi fẹ́ràn ìmolẹ̀ òwurọ̀ ìràwọ̀ àti ìmolẹ̀ tó wà ní ìrọ̀lẹ́ náà, ohun tí ó dára ni ṣùgbọ́n kò-- kò n se ohun tí mo fẹ́ràn tó tìtì ìmálẹ̀ tó máa ń jáde ní òwurọ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa n rin ìrìn àlàáfíà, máa n rin ìrìn àlàáfíà ìrìn afáralókun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ́ pé mo mọ̀ pé irú ìrìn báyìí o ni ó ní àǹfààní ní ńlá tó máa n ṣe fún ara, tó máa n ṣe fún ọkàn ọkàn oníkálukú. Nítorí pé ẹni tó bá n rin ìrìn afáralókun, ibí to bá ti n rin àwọn ìrìn afáralókun, ìrìn tí ò ń gba ara, tí ò ń ṣe eré sísá tí yóò sì fi bá wa láàlọ́ yìí, ọkàn rẹ yóò ma ṣiṣẹ́ bí ó ṣe yẹ ko ṣe tó sì máa máa ṣe àwọn iṣẹ́ tí yóò fi máa ṣe, tí yóò fi máa, tí yóò ní ìfiyé fún ara rẹ̀ ní àlàáfíà. Yóò ma ṣe àwọn iṣẹ́ tí ó fi fún ara rẹ̀ ní àlàáfíà tó sì jẹ́ wípé ènìyàn o lè fi wé ẹni tí ó jẹ́ wípé o kàn máa jókòó sójú ka látàárọ̀ kò ní iṣẹ́ kankan tí yóò ṣe. Irúfẹ́ ẹni báyìí èèyàn o lè fi wé ẹni tí ó n rin ìrìn àlàáfíà ìrìn afáralókun tí ó sì máa, tí ó sì yàtọ̀ síra wọn. Irú ẹni tí ó n rin ìrìn afáralókun, ó ṣeéṣe kó ìrìn yìí kó má ba à dènà àwọn àìsàn ọkàn àtàwọn àìsàn mìíràn tí ó lè máa bá ara jà tàbí kó má dènà sísanra jù nínú àwọn ẹni yìí tó sì jẹ́ wípé ẹni tí ó wà ní orí ìjókòó láìmọye ìgbà tí ó jẹ́ wípé á ìjókòó ni iṣẹ́ rẹ, ó ṣeéṣe kí ó sokùn fa, ó ṣe é ṣe kó sokùn fa kí ẹni yẹn kó máa ní, kó máa sanra àsán ju tí kò sì ní jẹ́ àǹfààní fún àgọ́ ara rẹ̀.

Aago mẹ́jọ àárọ̀ oun ní ọ́fíìsì wa o máà ń sí, tí ó sì jẹ́ wípé àwọn oníbàárà ti lè máa dé wá bá wa nájà láti aago mẹ́jọ àárọ̀ òun lọ́jọojúmọ́ àti ní gbogbo ọjọ́, ọjọ́ isẹ́. Tó bá ti di ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú, àwọn ọjọ́ méjèèjì ọjọ́ ìsinmi ni ti ilé iṣẹ́ wa tí ò sí kín sí rára, tí ó sì jẹ́ wípé oníkálukú àwọn oníbàárà wa won ti mọ èyí fún wa. Gbogbo oní, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lórí to jẹ́ òṣìṣẹ́ ni ilé ise wa ni wọ́n ti máa ń dé. Ó pẹ́ tán, ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́wàá. Ó ní bó tí ó pẹ́ tán lọ́ti máa ń dé ní aago mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́wàá tí ó sì jẹ́ pé wọ́n ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti aago mẹ́jọ.

Àwọn Yorùbá bo wọ́n ní “Àbéèrè ọ̀nà kì í ṣìnà”. Èmi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àgàgà tí mo bá lọ sí ìlú tí mi ò dé rí àbí tí mo bá lọ sí agbègbè tí mi ò dé rí tí ó sì jẹ́ wípé ojú ọ̀nà bẹ́ẹ̀ kò ṣe ibi tí mo mọ̀, tí máa sì bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó bá wà níbẹ̀ bí máa ṣe gba ọ̀nà àti ọ̀nà tí ibi tí mo bá ń lọ. Ṣùgbọ́n kí èeyan máa ń bèèrè ọ̀nà, kí èeyan máa ń bèèrè ọ̀nà, ó yẹ kí ẹ̀yin máa fura torí ìfura loogun àgbà. Ẹ̀, ó ti ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kan, àbi eemeji ri, tó jẹ pé mo bèèrè ọ̀nà ni ó di wàhálà. Ẹ̀léyìí ló fi jẹ́ wípé mo. Bèèrè lọ ọ̀nà, ọ̀nà ilé ìfowópamọ́ lọ́wọ́ arákùnrin kan lọ́jọ́ kan tí ó sì sọ fún mi pé ẹ̀un òun ó fi bẹ̀rẹ̀ à mi ṣùgbọ́n kí nǹkan wá ná. Tí bobo yìí, tí ẹ láràkùnrin yìí tí ó sì bá mi rojọ́ títí tí mi ò fi mọ ọ̀nà bó ṣe mú mi dé ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ ẹ ti wọ́n ṣe gbájú ẹ̀ tí wọ́n sì gba gbogbo ǹkan ní mi lọ́jọ́ yìí torí wípé wọ́n tó dẹ́rù bá mi. Wọ́n ní pé àwọn yóò fi ogún wọ́n dógun wò lára mi. Èmi ò sì fẹ́ kí irúfẹ́ ǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi tó jẹ́ kí àtúnrọ̀wọ́ tó wà lọ́wọ́ mi kí n fún wọn lọ́jọ́ ọ̀ún. Èyí ló fi jẹ́ wípé ènìyàn ní lò láti máa ṣọ́ra. Kò, kò má bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ ẹni, kò má máa ń bèèrè lọ́wọ́ àwọn èyàn káàkiri torí a mọ ẹni tó jẹ́ èyàn dáadáa, a sì mọ ẹni tó jẹ́ èyàn burúkú.